Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Tí mo bá ń dúró dè nǹkan fún bí àpẹẹrẹ tó bá yẹ pé mo fẹ́ lọ gun mọ́tò ọkọ̀ láti ìlú kan sí ìlú mi tí kò bá tí i kún, màá jókòó, mo lè máa tẹ fóònù mi, tàbí kí máa gbọ́ orin ní orí fóònù, tàbí kí n máa sọ̀rọ̀ sí àwọn tó bá wà níbẹ̀ kí a máa jọ sọ̀rọ̀ síra wípé báwo ni ẹ gbogbo ń ṣe rí lọ́dọ̀ tìtìyin lọ́dọ̀ tèmi. Torí tí èèyàn a fi le mọ bí tí èèyàn ò ní fi máa wí pé ìgbà wo ni kí nìí máa tó ṣẹlẹ̀. Elẹ́ẹ̀kejì tó bá jẹ pé bí mo fẹ́ dúró dè nǹkan, tó bá jẹ pé mo sọ wípé bí mo fẹ́ dúró dè nǹkan mi fún bí àpẹẹrẹ bí oúnjẹ tí mo wà ní ibi tí wọ́n ti ń ta oúnjẹ tí oúnjẹ ò tíì jinná. Ǹnkan tí mo lè máa ṣe pé tí bá dúró níbẹ̀, mo máa bọ́ síta láti máa wo ìrírí bí nnkan ṣe ń ṣẹlẹ̀ tí, tí, tí nnkan náà tó fi ṣe tán bí mo ṣe máa ń ṣe nìyẹn.

Irú ìbọ̀sẹ̀ wo ni o mú fẹ́ràn wọ̀? Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn àti wọ̀ kò sí. Gbogbo ìbọ̀sẹ̀ ni mo fẹ́ràn láti wọ̀. Torí pé àyàfi eléyii tó máa ń gùn dé ibi orókún. Eléyii tó máa ń gùn dé ibi orókún gan, ó ní àkókò tó jẹ́ pé mo máa ń wọ ọ, tí i ṣe gbogbo ìgbà torí tí ọyẹ́ bá ti mú ní ọ̀dọ̀ wa, màá kì i bọ ẹsẹ̀ mi tí màá fà dé orókún. Àmọ́ tó bá e pé mò ń lọbi iṣẹ́ ni, eléyii tí ó ní kọjá kókósẹ̀ ẹsẹ̀ mi, òun ni mo máa ń wọ. Kò sí ìbọ̀sẹ̀ tí mi ì lè wọ rárá rárá rárá. Torí pé oníkálukú ló ní àkókò ti tiẹ̀ láti wọ̀. Oníkálukú dẹ̀ ló ní iṣẹ́ ti tiẹ̀ láti ṣe. Torí náà, mo máa ń wọ ìbọ̀sẹ̀ dáadáa, mo fẹ́ràn àti máa wọ̀.

Ṣé o máa ń béèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Mo máa ń béèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ torí pé kò ì ṣe gbogbo nǹkan náà ni èèyàn máa ní ìmọ̀ nípa rẹ̀. Fun bí àpẹẹrẹ, kí ẹ̀rọ amóhùnmáwòrán tí olóyinbo pè ní tẹlifíṣàn tó bá ní ìbàjẹ́ la ara tàbí tí ò, tí n bá mọ bí màá ṣe tán an láti jẹ́ kó máa ṣiṣẹ́. Ètọ́ mi ni láti pe olùṣètò ẹ̀rọ amóhùnmáwòrán tẹlifíṣàn láti wá wò pé ẹjọ́ ewa bá wo nǹkan tó ṣe tàbí ti o bá jẹ́ pé àwọn nnkan elò tí mo máa ń fi gé oko ní inú àyíká mi tí ò bá ṣiṣẹ́, tí n bá mọ̀ nǹkan tó ṣe, mo máa ń béèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ wọn láti jẹ́ kí wọ́n bá n ṣe. Torí náà, kò sí bí mi ṣe lè bèèrè torí pé nǹkan tí mò ń lò ni kò ì ṣe gbogbo nǹkan tí mò ń lò ni mo mọ è, mo mọ ìtúnṣe rẹ̀ àbí mo mọ ipa rẹ̀ àbí mo mọ bí mo ṣe lè jẹ́ kó ṣiṣẹ́ padà.

Ṣé o máa ń pa ohun ẹ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni, mo máa ń kun ohun ẹ̀ṣọ́ sára. Àgagà tí n bá ti wẹ̀ tán, tó bá jẹ́ wipé mò ń lọ ibi iṣẹ́ tí n bá ti wẹ̀ tán. Mo máa ń fi sí ara. Tí n bá ti wá fi sí ara tán, mo tún máa ń lo ohun ẹ̀ṣọ́ náà bí apẹ̀rẹ̀, aago ọwọ́, à fi si ọwọ́ mi àti ẹ̀ṣọ́ ọrùn bí mo ṣe máa ń ṣe ní ojoojúmọ́ tí n bá ti ń lọ ibi iṣẹ́ mi nìyẹn.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Orúkọ ìnagijẹ tí mo ní òun ni Sarkodry tí àwọn èèyàn mọ ń pè mí. Torí ìdí tán fi fún mi ní orúkọ yìí ni wípé mo máa ń gbá bọ́ọ̀lù ní ìgbà tí mo wà ní sukuu Tí a bá ti wá ń gbá bọ́ọ̀lù tan ba ti wá fẹ́ pé mi wọn máa ma ní Sarkodry, Sarkodry, Sarkodry bí mo ṣe gba orúkọ ìnagijẹ mi nìyẹn. Torí náà títí di ìsín ni àwọn ènìyàn sì máa ń pè mí ní orúkọ ọhun náà. Èmi náà sì fẹ́ràn orúkọ òun dáadáa torí pé ó pọn mi lé pọ̀

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà rẹ? Bí mo ṣe máa ń múra sílẹ̀ fún oníbàárà mi fún ìpàdé ni, máa wo irú ìpàdé táa fẹ́ ṣe. Tí ó bá jẹ́ pé ìpàdé láti ra ọjà láti jẹ́ kó máa ra àwọn ọjà, ìyẹn ọ̀tọ̀. Tí ó bá jẹ́ pé irú ìpàdé láti jẹ́ pé, láti fàá mọ́ra, láti kọ́kọ́ pèsodọ ìpè a, irú kan táa ń ta lé lẹ̀, ìyẹn ọ̀tọ̀. Tí ó bá jẹ́ pé ká kan jọ sọ̀rọ̀, ká jọ ní gbólóhùn lásán, ìyẹn náà ọ̀tọ̀. Àmọ́ tí ó bá jẹ́ pé ká jọ ra ọjà, pé kó wá ra ọjà wa bí mo ṣe máa ń múra sílẹ̀, gbogbo àwọn nǹkan táa ń ta tí mo mọ̀ pé yóò, yóò fà á ojú rẹ̀ mọ́ra, gbogbo rẹ̀ ni màá gbé síta láti jẹ́ kí, kí n lè fọ ojú ẹ̀ mọ́ra. Bí mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà mi kò ju bá náà lọ.

Ṣé o mọ bí iyan ti ń fò? Àti kékeré gan-an ni iyan ni mo ti máa ń fò. Ní ìgbà tí a bá wà kékeré, tí a bá ń ṣeré, ó máa ní ojú agbára tó máa, tó, tó, tí àwọn tó wà ní ẹ̀gbẹ́ ojú títì tó máa ń ṣe ojú agbára ní ọ̀dọ̀ wa. Ó wa máa ń fẹ́. Bá ṣe wà wà n kékeré, la mọ̀ ṣe, bàbá mi kò lè bẹ, ìyá mi kò lè bẹ, bẹ́bẹ́ bẹ́bẹ́ ni máa ń bẹ. Bá ṣe máa fò ni, àti kékeré ni mo ti máa ń fò títí tí mo fi dàgbà. A mọ̀ ní tí dàgbà yìí, mo kan lé, wo sùnsun kí nǹkan fò sókè láti jẹ́ kí n máa fi ṣe eré ìdárayá lẹ́ẹ̀ kọ̀ọ̀kan torí náà mo mọ̀ bí ti ṣè máa ń fò dáradára.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi, ó dára, ko mi ní ẹsẹ̀, kò sì mí ní orí. Ó ṣe kọ̀ọ̀ nkan, ó dẹ̀ tún ṣe gbé àwọn ẹ̀rọ ayélujára sórí rẹ̀ láì, láì máa mi jigijigi. Èmi gan fẹ́ràn rẹ̀. Ó sì ní ibi tí àpamọ́wọ́ wà tí mo lè kó àwọn nǹkan sí bíi bírò àti ìwé. Ó tún ní àyè ibi kan tó jẹ́ pé mo lè gbé nǹkan mumu mi sí fún bí àpẹẹrẹ bí àwọn ọtí ẹlẹ́rìndòdò àbí àwọn èso, ó ní àyè tí mo lè gbé sí. Mo fẹ́ràn tábìlì iṣẹ́ mi dáradára.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámú́ra nígbà tí o bá mú ohun mímu? Mo máa ń lo ọ̀pá ìfámú́ra. Àja jà tí mo bá n mú nǹkan ẹlẹ́rìndòdò bí àwọn nǹkan bíi mílìkì ọlọ́pẹ, mo máa ń lo nǹkan ìfámú́ra torí pé a ti máa gbé ẹnu sí inú rẹ̀, kò rọrùn ráá ráá ráá. Torí ẹ mi ò fi máa ń lo ìfámú́ra. Ìfámú́ra ó tún rọrùn, kò ní sí pé olúwaẹ́ ṣẹ̀ṣẹ̀ ń gbé nǹkan tí olúwaẹ́ fẹ́ mu. Eeyan, kan máa ki nkan ìfámú́ra sínú nǹkan mímu tí eeyan fẹ́ mu, èèyàn a sì máa fà á mu wẹ́rẹ́ wẹ́rẹ́, bi mo se máa ń mu, bi mo se máa ń ṣe é níyẹn. Mo máa ń lo ohun ìfámú́ra dáradára.